Ṣé o máa ń fín tùràrí? Rárá o, èmi ò kí ń máa ń fín tùràrí. Nítorí wípé èmi ò kí ń lo túràrí. Ń, àwọn ìjọ kan wà tí wọ́n máa ń lo túràrí. Ń, ìjọ bí i ṣèlẹ, ń, kẹ́rúbù wọ́n máa ń lo túràrí. Àwọn Mùsùlùmí náà wà tí wọ́n máa ń lo túràrí. But èmi ò kí máa ń fín túràrí nítorí wípé mi ò kí máa ń lòó rárá.

Sọ fún wa nípa lílọ, lílọ sí ile ìbílẹ̀ yín. Sọ fún wa nípa lílọ sí ilé ìbílẹ̀ yín. Ìgbà melo, ẹ̀kan lọ́dún la máa ń lọ sí ilé ìbílẹ̀ mi, ẹ̀kan lọ́dún ni. Ohun tí ò ń kó, n-mó máa ń kó èròjà ní àwọn nǹkan bí i oúnjẹ láti òògùn, láti lọ fún àwọn tó wà ní ilé. Ẹni tí ó ń gba ọ́, àwọn ènìyàn náà ló ń gba mi wọlé nígbà tí mo bá ti lọ sí ilé ìbílẹ̀.

Sọ fún wa nípa àwọn tí, tí ń ta oúnjẹ ní ojú ọ̀nà. Hmm, àwọn tí ń ta oúnjẹ ní ojú ọ̀nà, ó pín, ó pín sí oríṣiríṣi. Àwọn mìíràn máa ń ta ìrẹsì, àwọn mìíràn máa ń, wọ́n máa ń sun àgbàdo to je wipé àwọn èèyàn máa ń ra àgbàdo sísun, àwọn mìí iṣu sísun, potato sísun, ti amọ si odukun, sísun hmm, ló oúnjẹ, oúnjẹ tí mo, tí mo sọ, òun ni àwọn èèyàn máa ń sábà ṣe, ehn, ní ẹ̀gbẹ́ ojú pópó ọ̀nà tí àwọn ènìyàn le dúró láti rà. Hmm, wọ́n dẹ̀ tún máa ń ṣe àwọn buns, puff puff, donut, egg roll. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn ènìyàn máa ń rà, ehn, lójú ọ̀nà tí àwọn ènìyàn bá ń lọ ṣíbí iṣẹ́. Hmm, wọ́n wa ní kí n sọ fún wa nípa àwọn tí n ta oúnjẹ ojú ọ̀nà. Ẹ̀hẹ̀́n, wọ́n máa ń ta àwọn oúnjẹ oríṣiríṣi náà ní, ẹ̀pa, pop corn, gala, òun ni wọ́n máa ń ta ní ojú ọ̀nà tí àwọn ènìyàn sì máa ń rà ti wọ́n máa ń jẹ. Hmm, kò sí ìgbà tí èèyàn ń lọ ojú pópóna tí èèyàn kò ní rí wọn, but níbi tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà, ẹ́ ni ẹ ti máa rí àwọn nǹkan wọ̀nyí tí wọ́n mmá má ta oríṣiríṣi oúnjẹ tí ẹnu ń jẹ. Àwọn èèyàn dẹ̀ ń rà á.

Sọ fún wa bí o ṣe ń kọ ohun èlò tuntun, ohun èlò tuntun bí a ṣe ń kọ, ìpá tí mi bá ń mọ̀, mo máa ń fi ojú sílẹ̀ láti lè kọ nǹkan èlò tuntun yìí, ibi tí ó ti ń bẹ̀rẹ̀, hmm, tó bá jẹ́ pé nǹkan tó nílò fún mi láti, àń, fi ojú sílẹ̀ tí wọ́n ṣe ń ṣe ǹkan èlò tun tun yìí, èh, mo máa fojú sílẹ̀. Tó bá dẹ̀ jẹ́ elè yi tí mo máa kọ sínú ìwé náà ni, mo máa kọ sínú ìwé. Tó bá dẹ̀ jẹ́ pé ilé tí màá fi fóònù mi, ìgbà ni tí màá, tí màá máa wo, àń, àń, tí wọ́n ṣe ń ṣe, àwòkọ́ṣe, hmm, mo máa, mo máa gbà á sórí fóònù mu. Òjò bá ń lọ.

Ṣé o máa ń mú coffee ní ibiṣẹ́? Sé o máa ń mú coffee ní ibiṣẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń mú coffee ní ibiṣẹ́. Ẹ̀ẹ̀kọ̀kan náà ni kí n ṣe gbójú mọ́. Ẹ̀ẹ̀kọ̀kan tí àyè rẹ̀ bá yọ ni mo máa ń mú coffee ní ibiṣẹ́. Mo dè máa mú coffee náà nílé. Lẹ́ẹ̀kọ̀kan tí àyè rẹ̀ náà bá tún yọ, màá mú coffee náà ní ile ki n tó jáde sí ibiṣẹ́. Ẹ̀ẹ̀kọ̀kan náà ni ní ti ibiṣẹ́. Tàbí nígbà tí a bá ní ìpéjọpọ̀ ìjíròrò iṣẹ́ bí meeting, ta ní meeting tó pá wa pàpọ̀, wọ́n máa ń fún wa, wọ́n máa sáafu wá ní bisiki-- bisikíìtì àti coffee tí a máa mú nígbà tí, meeting yẹn bá ń lọ lọ́wọ́.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? A máa ń ṣàyàna rẹ ni, ní wọn ìgbà tí o bá jẹ wí pé òkè òkè là fẹ lọ, fún nǹkan báyìí báyìí báyìí, ní bó ní àti fẹ get nǹkan báyìí báyìí báyìí. Hm, a dẹ̀ ṣe ṣe ànànà rẹ̀. Hm, ẹni tó lọ bá wa ra nǹkan eléyìí, ta máa fí kfún eléyìí. Ẹni tí ó lọ bá wa ṣe tí tòùn, títí tí ta máa fi, à, rí gbogbo èlò yìí papọ̀ tí a dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí nǹkan ta fẹ́ fi ṣe.

Sọ fún wa nípa dòdò àti ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀n dòdò jẹ́ nǹkan tí a máa ń dín lórí iná pẹ̀lú òróró tàbí epo tí èèyàn bá ṣe fe si hmm, èèyàn le lo epo, èèyàn dẹ lè lo òróró fi dín, àn, ọ̀gẹ̀dẹ̀ tó máa di dòdò. Hmm, ọ̀gẹ̀dẹ̀ ni èyí ta máa ń lò, ta máa gé, hmm ta máa dín lórí iná tó dẹ̀ má di dòdò. Ẹ̀n, ọ̀gẹ̀dẹ̀ ó, a lè lo ọ̀gẹ̀dẹ̀ fún nǹkan oríṣìíríṣìí. A lè lò ó fún olùbọ́ lẹ́yìn ìgbà tí a bá ti sá ọ̀gẹ̀dẹ̀ ọun tán, ọ̀gẹ̀dẹ̀ tí ó ti pọ́n ni o. A dẹ lè lo fún nǹkan mìíràn, a le lo ọ̀gẹ̀dẹ̀ náà fún nǹkan mìíràn. A lè ṣe ka jẹ ọ̀gẹ̀dẹ̀ o dẹ ṣé dára, lára dáadáa. A lè fi ọ̀gẹ̀dẹ̀ jẹ nǹkan oríṣìíríṣìí, a lè fi jẹ garden egg sauce, a lè fi jẹ ata dídín náà, a lè dín ẹyin sí, hmm, mọ dòdò náà. Kò sí nǹkan tí a lè fi jẹ dòdò tó dẹ saara lóore.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ètò owó iṣẹ́ kò wà ní ìkáwọ́ mi nítorí pé èmi ò kí ń ṣe, èmi ò wà ní ìdí, ní ìdí ipò treasurer àbí financial secretary. Èmi ò sí ní ètò owó iṣẹ́. Àwọn tó wà ní ètò owó iṣẹ́ wọ́n á ń gbìyànjú títí wọn láti lè jẹ́ kí wọ́n rí, à, wọ́n rí fífihan, tí owó ṣe ń wọlé àti tí owó ṣe ń jáde fún àwọn ẹgbẹ́.

Sọ fún wa nípa oúnjẹ àkókò ìkórè. Oúnjẹ akoko ìkórè ìgbà ti oun de. Leyi ìgbà to ba ku ose kan si akoko ìkórè oun ni àwọn eyan oti dawo jo. Àwọn nǹkan èlò tí wọ́n bá fẹ́ rà, wọ́n máa lọ sí ọjà láti lọ à ra gbogbo àwọn nǹkan èlò wọ̀nyí. Àwọn bí ìrẹsì, ata, òróró, ṣíkìnì, ẹja, gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ètò yi ni wo n ti se sile. Àwọn tó dẹ̀ máa ṣe náà gbogbo wọn náà máa ti ṣe ètò yìí náà sílẹ̀ kí ìkórè tó dé. Àwọn nǹkan tí wọ́n dẹ̀ ti fẹ́ present nígbà tí àkókò ìkórè yẹn bá dé bí gifts, gbogbo ìná ni wọ́n yàn àyànna rẹ̀. Ọjọ́ yẹn ló tó dé tí àwọn ènìyàn ó dẹ̀ ti ṣe ètò rẹ̀ tó ní sí ìdìwọ́ àbí ìdenaa.

Sọ-- okay, sọ fún wa nípa ìpè fídíò pẹ̀lú ìbátan tí ó jìnnà. Hmm, ìpè fídíò pẹ̀lú ìbátan tí ó jìnnà ni wípé ìgbà kan wà, hmm, ẹ̀kọ́ kan náà ni tí mo bá fẹ́ bá àwọn èèyàn mi sọ̀rọ̀, mo lè pè wọ́n lórí WhatsApp fídíò tí a sì ríra wa, tí a sì jọ máa ra wa pé à, ẹku ijọ́ mẹ́ta òò, ojú yín rè o, báwo lẹ ṣe ń ṣe o? Hmm, ìgbà míì, alaalẹ́ la máa ń ní, video call yìí máa ń wáyé, hmm, tí mo máa ń pe àwọn èèyàn mi lọ́nà jíjìn, àwọn mi tó wà ní Amẹ́ríkà náà, a máa pè wọ́n. A máa kí wọn pé à, ẹkùn ọjọ́ mẹ́ta o. Kàkàní, ka wo àlàáfíà yinú ọ̀kadà torí ojú mi àti mí sì yín o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o máa ń jẹ gomu. Rárá o, mi ò fẹ́ràn láti máa jẹ gọ̀mù. Nítorí wipé àwọn tó bá ń jẹ gọ̀mù ní ṣàkáními, mo máa ń kórìíra wọn. Bí wọ́n ṣe ń jẹ gọ̀mù ọun kò dára. Wọn máa maa ṣenu pàṣàpàṣà, pàṣàpàṣà, pàṣà. Hmm, àwọn obìnrin ni kíní yìí ṣe sí jù, wọ́n máa jẹ nu pàṣàpàṣà, tí wọ́n tu ma máa dáa lẹ́nu. Mi ò fẹ́ràn láti máa jẹ gọ̀mù.

Orin wo ni o fẹ́ràn? Orin Kristẹ́nì ni mo fẹ́ràn láti máa gbọ́. Orin Kristẹ́nì, ìgbà tí à ń gbọ́, kò sí ìgbà tí èmi ò lè gbọ́ orin Kristẹ́nì. Nígbà tí àyè bá gbà, nígbà tí àyè bá ti wà fún mi, nooni mo máa ń gbọ́. Hmm, lọ́dọ̀ ta ni o ti wá? Hmm, lọ́dọ̀ àwọn èèyàn tó máa ń kọrin ògo, hmm, ló ti wá. Hmm, bí o ṣe ń mú, bí ó ṣe ń mú mí lára, inú mi máa ń dùn ni, ìmísí de maa n wáyé hmm, nígbà kúgbà tí ẹmi bá ti gbọ́ orín yìí, hmm, mo dẹ̀ máa ń, àn, inú mi máa ń dùn ara mi máa ń yá gágá.

Sọ fún wa nípa òògùn ilé tí à ń lò nínú ìdílé yín. N o, kò sí òògùn pàtó kan tí à ń lò ní ìdílé wa nítorí pé a kì í ṣàìsàn. Kò sí àìsàn kan tó jẹ́ pé à ń nọ́ọ̀sì lára. N o, kò sí òògùn kan pàtó tó jẹ́ pé a, ẹ ìdílé wa ń lò. N o, kò sí o. Òògùn tí a dẹ máa ń lò koju parasítámọ̀ tàbí ka ja ewé àti egbò ní ìgbà tí ó bá rẹwà díẹ̀.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmora nígbà tí o bá ń mú ohun mímu? Mo máa ń lo. Ṣé o máa ń lo ọ̀pá ìfàmora? Mo máa ń lo ọ̀pá ìfàmora nígbà tí mo bá ń mú ohun mímu bí i ọsàn. N o máa ń lo ọ̀pá ìfàmúra. Mo máa ń lo ọ̀pá ìfàmora bí i ọsàn tí ọwọ́ mi ò tó, bí i ọsàn tí ó wà lórí igi tí ọwọ́ mi ò tó, bíi máńgò tí ó wà lórí igi tí ọwọ́ mi ò tó. Mo máa ń lo ọ̀pá ìfàmora láti lè fi re bọ́ or láti lè fi tàbí láti lè fi fa á mọ́ra. Ẹ ṣé púpọ̀.

Wákàtí mẹ́ta ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Hmm wákàtí mẹ́wàá mọ́kànlá, hmm ọ̀ méjìlá, hmm wákàtí mẹ́wàá ọ̀pọ̀ kọjá ni mo máa ń lò lójojúmọ́ lẹ́nu iṣẹ́. Kojubelo ìgbà mi o má wo wákàtí méjìlá ni má fi wà lẹ́nu iṣẹ́ bá dẹ̀ ṣe má ṣe lójojúmọ́ nìyẹn láti Monday di sátidé.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé o. Mo máa ń kàwé, mo dà máa ń ṣe àwọn process kan kan ní orí íńtánẹ́ẹ̀tì láti lè wá ìmọ̀ kún ìmọ̀ tí mo ti ní ni mo máa ń kàwé lójoojúmọ́ kí n ba lè fi ìbùkún ara.

Ààyè aṣọ tí à ń wọ̀ ní ọjọ́ pàtàkì, aṣọ tí à ń wọ̀ lójó pàtàkì ó gbọdọ̀, ó gbọdọ̀ yàtọ̀ díẹ̀ nítorí pé nǹkan, ọjọ́ yẹn ṣe ọjọ́ pàtàkì tí àwọn oríṣiríṣi àwọn ènìyàn máa ń wà lórí ìjókòó. Èèyàn gbọ́dọ̀ múra dáadáa ní ọjọ́ yẹn kí èèyàn má ba à rí jákujáku lójú àwọn tí èèyàn fẹ́, fẹ́ rí ní alákọ̀ọ́kọ́ tí èèyàn fẹ́ meet ní alákọ̀ọ́kọ́. Èèyàn gbọ́dọ̀, ṣe wò, ṣe mú yangan láwùjọ oṣe kokọ.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? N-n-n ìgbà mélòó, ọjọ́ mélòó, n-n láti ọjọ́ ajé, ajé, ajé ìṣẹ́gun ọjọ́ ọjọ́bọ̀ é tì àbámẹ́ta n-n láti ajé títí di àbámẹ́ta n-n ló gbà tí mo máa ń fi ń lọ r-r-n ìbí iṣẹ́, mo lè máa ń lo wákàtí mẹ́wàá tàbí ju bẹ́ẹ̀ lọ ní ibi iṣẹ́.

Sọ fún wa nípa ibi tí o yípadà lójú rẹ. Ibi tí o yípadà lójú mi ò ní agbègbè tí mo wà. N ò yípadà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Ọ̀nà tí ó wàmbẹ̀ tẹ́lẹ̀ tí ò da, ijobá ti ṣe, ó dẹ̀ ti da. Kò sí street light tẹ́lẹ̀, street light ti wà. Bí eyan bá ń kọjá ní ojú pópónà ní agbègbè ilé mi lálalẹ́ báyìí, tí iná wà ọ, or ina ọ sí ọ street light yẹn, ó máa tàn tí a dẹ̀ máa rí gbogbo àyíká wa àti agbègbè wa ní kedere. Ni, àwọn àyípadà tí mo féèrè nìyẹn àti àwọn ilé ayé àtijọ́ kọ̀ọ̀kan tí wọ́n ti tà tí wọ́n dè ti fi kọ́ ilé titun mìíràn.

Sọ fún wa nípa ẹ̀pà àti kúlíkúlí. En epa mo ma nje epa. Hmm ẹ̀pà, kí ni mo lè sọ nípa ẹ̀pà? Ẹ̀pà, a lè fi mu gààrí, kúlíkúlí náà a lè fi mu gààrí. Ẹ̀pà dùn, kúlíkúlí dùn, àwọn mejẹẹji dùn láyé ara wọn. Hmm mí lò yẹ púpọ̀ nípa nǹkan tó fi ń ṣe kúlíkúlí, ṣùgbọ́n mo gbọ́ tí àwọn kan sọ pé ẹ̀pà náà ni wọ́n fi ń ṣe kúlíkúlí. Tí mo bá gbàá, wọ́n ní ẹ̀pà náà ni wọ́n máa ń lò, tí wọ́n máa ń fi, oríṣiríṣi áàtà gbogbo e náà máa fi ṣe kúlíkúlí. Hmm kò sí, méjèèjì náà ni àwọn kan ń lò tí wọ́n ma fi ń jẹun.

Ṣàlàyé oúnjẹ tí o fẹ́ràn kí ẹnìkan lè mọ ìbìrùn rẹ̀ bí ó ṣe rí, bí ó ṣe mímu, bí ó ṣe rí lẹ́nu. Hmm, ṣàlàyé oúnjẹ tí o fẹ́ràn kí ẹnìkan lè mọ adùn rẹ̀, adùn rẹ̀. Hmm, oúnjẹ iwo, mo lè sọ wípé ẹwà àti àgàbàdo. Hmm, ẹwà àtagàbàdo, eyan máa ṣẹ wa pẹ̀lú àgbàdo papọ̀, fata síi, fi ẹdẹ síi, fi epo síi, fi iyo àti maggi síi. Ó jiná, ó dẹ máa ń dùn ni. E ṣe púpọ̀.

Sọ fún wa ibi tí ò ń lọ sinmi. Ìbí ti ọ wá n kò sí ìgbà kan nítorí pé mo ti sọ kiniyi ṣáájú. N kò sí iṣẹ́ tí mò ń ṣe pọ̀ gbẹ́, kò fi be gba ká ì lọ sí ọ̀lude ká lọ sinmi ráńpẹ́ tán. N kò sí ààyè rẹ fún mi lọ́tẹ̀ yìí nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, n máa ń npò nigbogbo ìgbà. Mo máa ń wá lẹ́nu iṣẹ́. Aye o gbami láti so wípé mo nlo ibìkan kun ose kan tàbí ose méjì.

Kí ni ò ń mu ní gbogbo ọjọ? Omí, omi ni mó máa n sábà mú jù ni gbogbo ọjọ lórí oúnjẹ ìgbà tí mi bá jẹun mo máa mú omi. Ti mo bá dẹ́ jẹun, mo máa ń mu pẹ̀lú oúnjẹ. Ní àárọ̀, òun ni màá kọ́kọ́ mú. Ni àṣálẹ́ tí n bá fẹ́ lọ sùn, oni náà ni ma mu omi náà máa mu kẹ́yìn ti máa lọ fi sùn. Omi náà ni mo máa ń mu ní gbogbo, ní gbogbo ìgbà kọ́ ní gbogbo ọjọ́.

Sọ fún wa nípa ẹran tí a ń sun. Hmm, ẹran tí a ń sun, ó lè jẹ́ ewúrẹ́, ó de lè jẹ́ máalu, ó de lè jẹ́ àgbò, hmm, ó de lè jẹ́ àgbọ̀. Hmm, àwọn ẹran tí mo mọ̀ tí ó wọ́pọ̀ ní agbègbè wa or ní orílẹ̀-èdè wa tí mo mọ̀ pé wọ́n máa ń sun jùlọ nìyẹn málù, ewúrẹ́ tàbí àgbò. Ibi tí a ń, ibi tí a ń rà á, hmm, ọjà nàá ni. Ọjà ibi tí wọ́n ti ń ta ewúrẹ́, tí wọ́n ti ń ta màlúù, or tí wọ́n ti ń ta àgbò yen náà ni o máa lọ, ní o ti máa lọ rà á. Hmm wákàtí wo? Ko si wákàtí tii won le lo hmm ara aro hmm ni won ma n lo. Àra aro ní ọjà lo máa lọ, lo máa lọ rẹ́ran pẹ̀lú tani? Hmm, pẹ̀lú àwọn èyàn tí ẹ jọ fẹ́ ṣe, ehn, ètò ẹran hun náà lẹ jọ máa lọ. Tí ẹ máa jọ lọ ra ẹran hun. Hmm, nígbà te bá dẹ̀ gídín kan tí ẹ bá fẹ́ fi ẹran ye jiun hmm, ẹ dẹ̀ ṣẹ́. Nígbà tí ẹ bá ti pa ẹran yẹn tán, won dẹ̀ sun ẹran yẹn tán fí ma kún un iyẹn ọba jù bá hun.

Sọ fún wa nípa ọjọ́ tí orí rẹ yọ̀ o? Mo lè sọ, mo lè sọ tí ọjọ́ òní. Nígbà tí mo wà lójú pópónà tí mò ń wa ọkọ́, tí ẹnìkan ṣe dédé wá, wá hit, wá hit mi nìyẹn. Orí, orí lane mi ni mo dẹ̀ wà tí mò ń wọ ọkọ́ lọ. Ènì yen dédé wá o fẹ́ overtake nì, ko wá mọ̀ pé mọ́tò wà níwájú mi, tó ṣe fi, tó ṣe brush ọkọ́ mi nìyẹn. Irú ìwà ku wa wo lò ń wà yi? Ọ bá, ọ bá jù bá n lọ but, ojú mi yọ̀ mí. Ọlọ́run, Ọlọ́run jẹ kó mi yọ fún, fún nǹkan tó ṣẹlẹ̀ nígbà, nígbà yẹn láàárọ̀. Tó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn o. Kọjú bá n lọ.

Sọ fún wa nípa àṣà tí o fẹ́ yí padà. Àṣà tí mo fẹ́ yí padà, kò sí àṣà kan tí mo fẹ́ yí padà nítorí pé, wọ́n kọ́ mi, mo dẹ̀gbẹ́ kọ́, mo dẹ̀ mọ àṣà. Mo dẹ̀ mọ àṣà atí iṣẹ́ wà nílẹ̀ Yorùbá. Hmm àṣà wo ni máa fẹ́ yí padà? Hmm àṣà tí mo bá mọ̀ pé kò bá ìlànà ẹ̀sìn tí, tí, tí mo gba kò bá mu. Hmm irú àṣà yẹn náà ni mo le sọ pé mo le yí padà. Hmm pé tí wọ́n ṣe ń ṣe niyen ti o dẹ̀ sí nínú, ẹ̀sìn tí mò ń ṣe. Wọn kò bá ṣe irú, nǹkan bá nǹkan àṣà yẹn. Ko ju ba un lo.

Ṣàlàyé bí ènìyàn ṣe ń forúkọ ní ibi tí o ko mọ̀. Hmm, wón máa bèèrè orúkọ rẹ ni. Hmm, pé kíni orúkọ rẹ, ohun tí o ń kó lọ. Wón máa bèèrè orúkọ rẹ, ID card rẹ, ọ̀ NIANrẹ, ọ̀ BVN rẹ, tí wón fi mọ̀. Hmm, dájú wípé orúkọ tó fi sílẹ̀ o jẹ́, àn, orúkọ tó ń jẹ́ tí kò ṣe orúkọ, àn, ẹlòmíràn ló fi sílẹ̀. Hmm, o le jẹ́ pé bí à fẹ́ lọ, à fẹ́ lò ó níbi kan ni tí a mọ̀ tó dẹ́wà bẹ́ẹ̀, ní ìlú láti gba orúkọ, àn, wa sílẹ̀. Wá file. Nílò orúkọ wa. Hmm, a lè máa fún wọn láti lè jẹ́ kí nǹkan tí a fẹ́ fi rí ṣe ó tó gọ sí, àń, rere.

Irú etígbọ̀ọ̀ wo ni o máa ń lò fún. Tí ó bá jẹ́ nǹkan tí, à, ó jẹ́ àṣà àti ìṣe, ó dẹ̀ jẹ́ ǹkan tí mo mọ̀ pé ó máa wúlò fún mi, hm, òun ni mo máa kọ etígbọ̀ọ̀ sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bọ̀ tí ọ̀rọ̀ tí ènìyàn bá ń sọ, tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí, tí ó jẹ́ pé ọ̀rọ̀ tó máa mú èèyàn ṣiṣẹ́ ni, ọ̀rọ̀ tó máa mú èèyàn kùnà ni, hm, mo lè kọ etígbọ̀ọ̀ sí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Hm, tí a bá ní irú etígbọ̀ọ̀ wo ni lo máa ń lò, hm, ìyẹn wá dá lórí ọ̀rọ̀ tí ènìyen n bá, èèyàn sọ. Tó bá jẹ́ ọ̀rọ̀ tó máa ṣe, ṣe èèyàn lórí, hm, èèyàn máa gbarú ọ̀rọ̀ yẹn gbọ́. Bọ̀ tó yẹ pé ọ̀rọ̀ tó ní ṣe èèyàn lórí, tó máa pajàǹba fún èèyàn, hm, èèyàn máa kọ etí, etígbọ̀ọ̀ sí irú ọ̀rọ̀ náà.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun tàbí etí òkun? Kíni tó bá jẹ́ pé etí òkun ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, kíì ṣe èèyàn máa lọ ṣeré níbẹ̀ tí èèyàn máa, tí èèyàn máa kó àwọn ẹbí rẹ̀ lọ láti lọ ṣeré níbẹ̀. Hmm. Kún ìgbà díẹ̀. Hmm. Kí èèyàn dẹ̀ tó wọ àgbègbè àti àyíká tí bẹ̀ ṣe rí. Hmm. Kò jù bá n lọ.

Ṣàlàyé ibi tí o ti lò àkókò púpọ̀. Bí o ṣe rí, ibi tí mo ti lo àkókò púpọ̀, hun, ilé iṣẹ́ ibi iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ ni mo ti máa ń lo àkókò púpọ̀. Hmmm, mi ò dẹ̀ fẹ́ràn rẹ̀ rárá, hmmm torí wípé iṣẹ́ tí mo máa ń ṣe ó máa ń gba gbogbo àkókò mi. Hmmm, ẹni tí ó wà ń bẹ́ẹ̀, èmi àti ẹni tí a jọ ń ṣiṣẹ́ la jọ wà ń bẹ́ẹ̀. Ohun tí o ń rí ní fèrèsé. Hmmm, mo ń rí àwọn èèyàn tó ń lọ, tó ń bọ̀. Hmmm. Ṣàlàyé ibi tí o ti lò àkókò púpọ̀. Ibi iṣẹ́, ẹnu iṣẹ́ lémi ti máa ń lo àkókò púpọ̀.

Sọ fún wa bí ìdílé yín ṣe péjọ ní àjọ̀dún. To bati di ọdún kérésì tí a mọ̀ sí ọdún December ta máa ń ṣe ọdún Kérésìmesì, òní àwọn ènìyàn mi máa ń péjọpọ̀, ta máa ń ríra wa, tinu wa máa ń dùn, ta máa ń ṣe ayẹyẹ, ta máa ń ṣe àjọ̀dún, ade máa ń, ọjọ́ yẹn náà la máa pa adìẹ, la máa se ìrẹsì tí gbogbo wa máa jókòó, ta máa jẹ, ta máa mú, ta máa sọ̀rọ̀, tinu wa máa dùn, ta máa yọ̀ mo ara wa pé a, ó ti pẹ́ ta ti ríra o. Hmm, jáde máa sọ̀rọ̀ nípa ìtẹ̀síwájú ẹbí. Hmm, ẹni tí ó wà, gbogbo àwọn ènìyàn náà ni ó wà ní ijoko tó jẹ́ ẹbi ti wa. Ẹni ti o n se oúnjẹ gbogbo àwọn obirin toba wa nínú ile na lo n maa se oúnjẹ, ìgbà melo ni o gba? Igbami o maa gba ose kan ti gbogbo wa o fi péjọpọ̀ láfi ṣe àjọyọ̀ ọdún Kérésìmesì yìí. Ẹ ṣé púpọ̀.

Sọ fún wa nípa ìsinmi láàárín iṣẹ́. Ẹ nípa ìsinmi láàárín iṣẹ́, ó máa ń wáyé ní dédé ago méjìlá sí ago kan ni èmi máa ń gba ìsinmi lẹ́nu iṣẹ́. Hmm, ago méjìlá títí dé ago kan, ìgbà yẹn ni n fi jẹun, ni n fi sùn díẹ̀. Hmm, kí n tó tó padà sí ẹnu iṣẹ́. Hmm, wákàtí kan náà ló máa ń gbà mí. Hmm, ní ẹnu iṣẹ́, ohun tí mo dẹ̀ máa ń ṣe ní gbogbo wákàtí kan yẹn náà ni kí n jẹun, kí n mu ọ́, bí a mọ fẹ́ lọ ibì kan ni kí n sáré lọ kí n dé padà. Ọ́, tó bá yẹ pé mo fẹ́ sáré sùn ni kí n sun wákàtí kan kí n dẹ̀ tó padà sí ẹnu iṣẹ́.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Rárá o, emi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní pópónà. Hmm, ẹ̀kọ́ kan ni mo dẹ̀ máa ń ra oúnjẹ ní pópónà nítorí pé kò wọ́pọ̀ fún mi láti máa ra oúnjẹ ní pópónà. Oúnjẹ tí mo máa ń jẹ, mo máa ń ṣe oúnjẹ yẹn fún ra mi ni. Hmm, tó bá dẹ́ nílò fún mi láti ra oúnjẹ ní pópónà, hmm, àwọn oúnjẹ bí àgbàdo, hmm, ìr-- ẹ̀, àgbàdo, hmm, gala, àwọn oúnjẹ tí kò ṣe é kí níbi pápá ọkọ̀ ni èèyàn máa ń rà ní pópó-- téèmí, mi máa ń rà ní pópónà. Hmm, kò ju báun lọ.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Se mo ni aṣọ wiwe. Ṣé nǹkan tó ń sọ nìyẹn? Aṣọ wíwẹ̀, òní tó wẹ̀ lè tí mo ní, tí mo máa ń fííń, tí mo, tí mo máa ń fííń lọ ibi agbuwẹ̀. Tí mo bá dé ti wẹ̀ tán, aṣọ wíwẹ̀, wíwẹ̀ yìí, ṣe aṣọ wíwọ̀ ni? Aṣọ wiwe yìí na ni mo ma n fi nu ara, to ba de je aṣọ wiwo ni ko si anybody ti o ni aṣọ wiwo ko ju bayen lọ́.

Báwo ni ìgbéyẹ̀wó iṣẹ́ tó kẹ́yìn ṣerí? N o, ìgbéyẹ̀wó iṣẹ́ tó kẹ́yìn n o, ó dára, ó dára. N, gbogbo ìgbà náà la máa ń ṣeṣẹ́. N, ìgbéyẹ̀wó iṣẹ́ tí a dẹ̀ ṣe kẹ́yìn náà n o, ó ní agbára díẹ̀. N bọ̀, à dojú kọ iṣẹ́ ọ̀hún, a dẹ̀ borí iṣẹ́ ọ̀hún, ó dẹ̀ wá sí ìmúṣẹ.

Sọ fún wa nípa mímú àgbàlamọ̀. Sọ fún wa nípa mímú àgbàlumọ̀. Ṣé nǹkan tí wọ́n ń rún? Ṣé nǹkan ti o túmọ̀ sí nìyen? Àgbàlá mọ̀, àgbàlá mọ̀ iyẹn òní ìtumo. Àgbálùmọ̀ ló máa ń fẹ́ jẹ́. Sọ fún wa nípa mímú àgbálùmọ̀. Mímú àgbálùmọ̀ ó ní àsìkò rẹ̀, oní àsìkò tó máa ń jáde. Tabá mú àgbálùmọ̀, ìgbà míì àgbálùmọ̀ yẹn na o kín ń dùn. Ìgbà míì ó máa ń dùn, ìgbà míì ó máa ń kan lẹ́nu tí ò ní ṣe é mu. Ìgbà mi àdẹ̀ máa mú. Kí ló dé tí ó fi ṣe pàtàkì? Èso náà ni o máa ń sara lóore. Kójú bahun lọ.

Sọ fún wa bí o ṣe ń ra ohun tí ó wọ́n, ohun tí èèyàn nílò. Tí a bá rí pé ó wọ́n, èèyàn ò ní ṣaláì ra, ohun tí èèyàn nílò. N, tí eeyan bá rí pé ó wọ́n, a nàá náà ní. N, iyè tan bá dé pé náà tí owó bá ká, a rá. N, a rá. Kò sí ǹkan tí a fẹ́ ṣe ṣe. Ohun tó bá wọ́n náà tí èèyàn dẹ̀ nílò, rírà la máa ra. Ra oun ohun ni o ba ju bahun lo e se púpọ̀.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Kí ni ìlànà ìpolówó rẹ̀? N-n, èmi ò kí ń ta jà nísìnyí tí yóò jẹ́ pé mo mama polówó ọjà tí mò ń tà. N-n, òó tí í ṣe ìlànà a rẹ̀. N-n, kò sí ọjà kankan tí mò ń tà nísìnyí. N-n, àwọn tó dẹ̀ ń ta ọjà, n-n, ìmíì má ń lọ sórí i rédíò láti lọ ṣe ìpolówó ọjà. Ìmíì maa, ìmíì maa san àwọn owó o advert fún app tó bá ń lò láti jẹ́ kí app yẹn ṣe ìpolówó ọjà a rẹ̀. Ìmíì dẹ̀ ma ń lọ ń gbé àwọn ọjà a rẹ̀ lọ bá àwọn tí, àwọn tó jẹ́ celebrity, n-n, àwọn tó jẹ́ content creator tí wọ́n ní follower láti lọ ṣe ìpolówó, àh, ọjà a wọn lọ́dọ̀ ọ wọn. Yorùbá ju bá wun.

Sọ fún wa nípa títa ọjà ní àṣálẹ́. Tita ọjà ni asale, èmi o fẹ́ràn re nitoripe eyan o ni ri ohun ti eeyan fe ra sí ojú daada nítorípé alẹ́ ti lẹ n, ohun tí ó ń ṣẹlẹ̀ nígbà yẹn pé alẹ́ ti lẹ́, èèyàn má fẹ́ rà, àn, nǹkan tí èèyàn fẹ́ rà ní kíákíá kó ba lè padà, àn, sílé. Àwọn èèyàn na lo má n ta nǹkan oríṣiríṣi tí eeyan ba fe ra ni aṣalẹ n, ní o báju bá ń lọ.

Sọ fún wa nípa èso tí ó, tí ó, tí ó ń wù níbí. Sọ fún wa nípa èso tí ó ń wù níbí? Ẹ̀so tí mo mọ̀ pé ó ń wù níbí oríṣiríṣi èso náà ni, un, ọsàn, un, àgbálùmọ́, mango, un, aah, watermelon, pọ̀pọ́, un, a, ọ̀gẹ̀dẹ̀ wẹ́ẹ́rẹ́, tàmọ́ sí banana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ni àwọn èso tó ń wù ní agbègbè wa níbí yìí. Un, àwọn yàn dé fẹ́ràn èso. Un, ó dẹ̀ ní àkókò tí àwọn èso yìí máa ń jáde, ó dẹ̀ dára lágo ara láti máa jẹ èso.

Ṣé o wọ aṣọ àkayọ̀ri ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayọ̀ri ní ibi iṣẹ́, hmm aṣọ tí àń wọ́n fi ń dani mọ̀ wípé òṣìṣẹ́ àń ni mí, hmm mo má ń wọ.

Sọ fún wa nípa ìgbà tí oúnjẹ kò jáde dáadáa. Ẹ̀ nígbà tí owó bá fẹ́ sá fẹ́rẹ́ díẹ̀, ẹ̀n ìgbà yìí ni oúnjẹ kò kí ń jáde dáadáa. Tí èèyàn ń rí owó fi ra oúnjẹ tí èèyàn tó yẹ kó rà sí ilé, hun, tí owó bá sá fẹ́rẹ́ díẹ̀, hun ní ìgbà tí oúnjẹ kò dáadáa tí èèyàn kí ń rí owó fi ra sí ilé dáadáa.

Àkókò, àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? A ago márùn únni mo ṣe ètò agogo ìjí mi. Tí ago márùn-ún bá ti lù báyìí n fò dìde nítorí pé àláàmù fóònù tí mò ń lò ló máa ń jí mi dìde. Tí ago márùn-ún bá ti lù báyìí, àláàmù yẹn yóò sì dùn, yóò sì jí mi dìde. Tí n bá dẹ̀ tí dìde, mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dè má bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ òòjọ́ mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Nnn tí mo máa ń jẹ, ẹ̀kọ̀kan náà ni mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, n tí àjọ máa jẹ, tí àjọ máa ń mú dìgbà tí oníkálukú fi máa pín yà.

Sọ fún wa nípa ohun tí ó yà ọ́ lẹ́, n-n-n ohun tí ó yà mí lẹ́nu. N-n ọ́ ni, ẹ́ mo lè sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ lónìí tó yà mí lẹ́nu. Ìgbà tí mo wà ní ojú pópónà tí mò ń wa ọkọ̀ mi lọ, ṣàdédé ni mọ́tò kan bá wá, bá wá yà sọ́dọ̀ mi tó fi ẹ̀gbẹ́ gbá mi. Mo á wò pé àá ki ló ń ṣẹlẹ̀? Kí lò ń wò? Ẹ̀ ẹ́ ṣé ó dijú ni, ṣé ó dijú má gba" rí ni tó fi rí, rí mi tó wá, tí mò ń lọ jẹ́jẹ́ mi tó dé wá fi mọ́tò, tó fi wá, a a brọ́ọ̀ṣì mọ́tò mi. Ìyẹn ẹni yẹn bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí pé kí n má bínú. N n kí ní yẹn wa jẹ́ nǹkan ìyà lẹ́nu fún mi? Pé àá ki ló lè ṣẹlẹ̀? Kí ni ẹni ń rò? Ṣé ó sùn ni àbí kí ló ń mu? N n ohun tí ó jẹ́, e ẹ́ nǹkan yà lẹ́nu fún mi nìyẹn tí ó ṣẹlẹ̀ lónìí.

Ibo àti, ibo àti ìgbà wo ni o ṣe ń ní ìdákẹ́ jẹ́ ju ìdákẹ́ jẹ́ ju níbo àti ìgbà? Hm, tí ń bá ti ti ibiṣẹ́ dé, hm, tí mo wà ní inú yàráà mi, hm, mo máa ń ní, hm, ìdákẹ́ jẹ́ tí mo dẹ̀ máa máa rò, à, gbogbo ẹ̀, tí gbogbo ẹ̀ ó ṣe jọra wọn. Ọ̀nà tí a ó gbé gbà, hm, tí a ṣe lè rí owó, hm, tí ọlọ́hun òfin ṣínà, gbogbo ẹ̀ náà là má máa rò tí a máa wà ní orí ìdákẹ́ jẹ́.

Sọ fún wa nípa iṣẹ́ sọ́ọ̀bù kékeré. Ohun tí ó ń tà. Tabá sọ nípa iṣẹ́ sọ́ọ̀bù kékeré, ẹ̀ sọ́ọ̀bù tó jẹ́ pé nǹkan iwọ́n bá ọjà ló lè gbà. Ti o le gba ọjà púpọ̀ bi provision. Àwọn sọ́ọ̀bù mìí wà tó jẹ́ pé wọ́n máa ń ta provision. Wọ́n máa ń ta oríṣiríṣi tí ẹnu ń jẹ bí ìrẹsì, kì í ṣe ìrẹsì tí wọ́n ti se ìrẹsì títa, gari, ẹwà wọ́n á tún fi ẹyin náà ṣi. Wọ́n á tún fi oríṣiríṣi nǹkan tí àwọn ènìyàn rà tí wọ́n lò nínú le bíi ọṣẹ, bíi kírìmù, bíi maggi, iyọ̀, epo, òróró, gbogbo ẹ náà ni wọ́n fi ti. Óun ní nǹkan wọ̀nyí ni àwọn ènìyàn máa ń tà ní sọ́ọ̀bù kékeré tí mo mọ̀.

Èébi ènìkan ṣe ń kọ́ iṣẹ́ tí ó mọ̀. N bi ènìkan tó ṣe ń kọ́ iṣẹ́ tí mo mọ̀, eh, iṣẹ́ tí mo mọ̀ tí mo yan, tí mo mọ̀, òhun ni ti wón ṣe ń tún fóònù ṣe. N bí èèyàn ṣe ń kọ́, n onítòhún máa fojú lẹ̀ ni. Ó lè gba òuntohun, àn, ọdún kan kí ountohun kó tó ṣẹ̀, lè máa dá ṣe fóònù òun fúnra rẹ̀. Nítorí wípé ẹni yẹn nílò láti fi ojú sílẹ̀ dáadáa bí wọ́n ṣe ń ṣe fóònù òun, tí bí wọ́n ṣe ń tún screen ṣe tó bá bàjẹ́. Tí fóònù bá jábọ́ sómi, nǹkan tó máa ń ṣe. N tó bá dẹ̀jẹ́ speaker problem ni tí wọ́n, tí kò gbọ́ nǹkan tí àwọn èèyàn ń sọ. N bí wọ́n ṣe ń change re àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kí ni èdè Yorùbá túnmọ̀ sí fún ọ? Nnn, ọmọ bí níbí Yorùbá ni mí. Nnn, èdè wa ni. A dẹ̀ nílò láti gbe lárugẹ ibi tí o ti kọ́. Nnn, èmi ò kọ o, wọ́n bí mi mọ̀ ọ́n ni. Nítorí pé ọmọ Yorùbá ni mí. Nnn, wọ́n bí mi mọ̀ ọ́n ni, èmi ò kọ́. Nnn, ìgbà tíí mo ń dàgbà bọ̀ tí mo, tí mo ń mọ̀ ọ́n ọ̀rọ̀ sọ, ní èdè Yorùbá náà ni mò ń sọ. Ìgbà tí i o mọ̀ ọ́ jù, kò sí ìgbà tí mi ò mọ̀ ọ́ jù, àti kékeré ni mò tí ń sọ Yorùbá bí ó ṣe ń fi lé ọmọ lọ́wọ́, ẹ̀n bẹ́ẹ̀ ni. Nítorí wí pé ní inú ilé mi èmi nàá máa ń fi Yorùbá bá àwọn ọmọ mi sọ̀rọ̀. Ìgbà míì n dẹ̀, àń sọ English, èdè òyìnbó, n dẹ̀ tún ń sọ ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá kí wọ́n bá lè mọ nǹkan tí mò ń sọ or ti mò ń ṣàlàyé fún wọn.

Báwo lo ṣe máa ń gba ẹni kan nímọ̀ràn ní ọ̀rọ̀ tí ó nira? N-mò máa ń gbà wọn nímọ̀ràn ni tí mo bá ríi pé nǹkan tí ẹni yẹn ṣe ó kú díẹ̀ ká àtó. N-mo máa ń pe irú ẹni bẹ́ẹ̀ jókòó. Mo dẹ̀ máa gba nímọ̀ràn gẹ́gẹ́ bí àgbàlagbà tí mo jẹ́. Mo máa sọ fún un pé, "àì nǹkan tó dáwọ́ lé ye." Nǹkan tí ó lè lọ ṣe ẹ́ ní ìjàǹbá ni o. Mo dẹ̀ má gbà á nímọ̀ràn gẹ́gẹ́ bí i ìmòye tí àwa ti rí. Àti ibi tí a ti dé.

Sọ fún wa nípa ọ̀nà tí o mọ̀ jù láti bodébò. N, láti lé mi dé? Ibi iṣẹ́ mi, òun ni ọ̀nà tí mo mọ̀ jù. Nítorí pé ojoojúmọ́ lẹ́mi máa ń gba ọ̀nà yìí. Ojoojúmọ́ ni o. Mo de moo, ibe ni mooo ooo n, àwọn ọkọ̀ náà ló wà lójú ọ̀nà, àwọn èèyàn tó ń ta nǹkan, n, àwọn ọlọ́pàá, àwọn tó ń-- àwọn FRSC tó ń wówe mọ́tò náà. Gbogbo wọ́n náà ló wà lójú ọ̀nà tí mo mọ̀ bí ẹni mo wọ.

Sọ fún wa nípa ẹ̀rọ tí a ń lò lóko. Hmm ṣe a mọ̀ pé a máa ń sọ ẹ̀rọ alùpùpù, ẹ̀rọ alùpùpù tó máa ń, tó máa ń gégi lóko. Hmm hmm àwọn àgbẹ̀ náà máa ń lò, máa ń lò lóko. Hmm àwọn oríṣiríṣi ẹ̀rọ náà ló wà, àwọn ẹ̀rọ tó máa ń, tó máa ń kó nǹkan ọ̀gbìn, hmm àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tiẹ̀ pọ̀ ní jáǹtírẹrẹ.

Ṣé o ní káàdì ìṣe? Ṣé o ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ ni, mo ní káàdì ìṣe. Ó ní wón fi ń dá mi mọ̀. Nígbà tí mo bá fẹ́, aah, wọ, aah, ibi iṣẹ́ mi, nù, mo ní káàdì ibi iṣẹ́ tó jẹ́ ti tọ̀dọ̀ mi, nù.

Ṣàlàyé bí a ṣe ń gbin ohun ọ̀gbìn tàbí ṣe ilẹ̀ sílẹ̀. Hmm, ohun tí o nílò, a nílò àdá, a nílò ọkọ́, hmm, ẹh, òye tí mo ní tí a bá fẹ́ gbin ohun ọ̀gbìn, hmm, a máa ti ṣe, eh, ètò, ah, ayé rẹ̀ sílẹ̀. Ibi tí a fẹ́ gbin nǹkan ọ̀gbìn sí, a ti, eh, ṣètò rẹ̀ sílẹ̀, hmm, láti, ah, láàárẹ̀, hmm, láti tí ó ti wà nbẹ́ẹ̀, hmm, ká tó gbin ǹkan ọ̀gbìn. Ó gbọdọ̀ jẹ́, hmm, ilẹ̀ olómi, hmm, kì í ṣe ilẹ̀ olómi dúdú, hmm, ta mo si lómi sọì. Òun ni ó da fún ǹkan ọ̀gbìn tí a bá fẹ́ gbin, hmm, ǹkan ọ̀gbìn bí àgbàdo, bí iṣu, bí ọ̀gẹ̀dẹ̀, bí kòkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun la máa ń gbin, hmm, sí ilẹ̀ tó bá dára, tó lè mú èso yìí jáde ní, ní kíákíá, hmm. En ìgbà mìíràn ó máa ń gba ọ̀sẹ̀ kan bí a tó lè, ah, ṣe ìlànà rẹ̀, ṣètò ilẹ̀ tí a fẹ́ lò fún ǹkan ọ̀gbìn àti gbín gbín ǹkan ọ̀gbìn náà. Gbogbo ẹ, ó lè tó ọjọ́ méjì mẹ́ta sí ọ̀sẹ̀ kan, hmm, tó máa ń gbà wá tí a fi ṣe ètò yìí tán.

Ṣé ń bẹ̀rẹ̀ àti bí ó ṣe ń parí? Hmm, a máa ń sọ pé "àlọ́ o, a à lọ." So àwọn ẹni tí a bá fẹ́ sọ àlọ́ fún, àwọn ni ó máa sọ pé "a à lọ", "àlọ́ o, a à lọ." Hmm, a dẹ̀ bẹ̀rẹ̀ àlọ́ òun. Ọ̀rọ̀ àkọ́kọ́ ta dẹ̀ máa sọ ni "àlọ́ o, a à lọ." Ohun tí ń-- àwọn olùgbọ́ ń sọ. Hmm ti won ba de ti ti mo ba ti parí àlọ yen tan, àwọn olùgbọ yi won ma bere won má bèère ìbéèrè nípa, hmm, àlọ́ yìí, ohun tí ó kọ́ wa, ohun tí wọ́n rí dìmú. Hmm, èmi ó sì, à, à, dáhùn béèrè wọn níparí, hmm, ṣì ṣàlàyé fún wọn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti bèrè ìbéèrè mo sì máa sọ fún wọn. Hmm, mo dẹ̀ máa tú wa béèrè pé ẹ̀kọ́ wo ni wọ́n kọ́, gbogbo wọn dẹ̀ ṣàlàyé pé ẹ̀kọ́ báìbàí ni wọ́n kọ́. Hmm, a dẹ̀ mú àlọ́ wa sí ìparí. Ni o ba jùbà ń lọ.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? N o mo tó ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú, ẹ̀yàn máa ju ọwọ́ sókè ni, a sọ pé "ẹ dúró, ẹ dúró, ẹ dúró, ẹ dúró", n ọkọ̀ òun sì dúró ní o baju bahun lọ.